Sọ fún wa nípa eré àwọn ọmọdé ní àdúgbò. Hmm. Eré àwọn ọmọdé ní àdúgbò, èyí tí mo mọ̀, òun ni a ń pè ní bojuboju. Tí mo mọ̀ pé àwọn ọmọdé fẹ́ràn láti máa ṣe jùlọ. So, èyí wọ́n lè ṣe ní inú, inú agbègbè o àyíká tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé tà mo ṣi compound tí ẹni kan tó máa wà, tó máa sọ fún àwọn ọ̀rẹ́ ẹ pé kí wọ́n lọ sá pamọ́ pé òun, òun máa wá wọn níbi tí wọ́n bá gbé wà. So, òun ni wọ́n ń pè ní bojuboju pé agboju-boju o, olóró ń bọ̀, ẹ para mọ́, ṣé kí n ṣe ṣèṣè ṣé ṣe. So, àwọn ọmọdé máa máa kọrin pé agboju-boju o, ẹni tó ń wá wọn, ẹni tó ń wá wọn òun ló máa sọ pé kí gbogbo wọn kí wọ́n lọ sá pamọ́ pé òun dè máa rí gbogbo wọn. So, ẹni tó ń wá wọn yẹn òun ló máa lọ, òun ló máa bẹ̀rẹ̀ sí ń kọrin pé agboju-boju o, olóró ń bọ̀, ẹ para mọ́ o, ṣé kí n ṣe ṣèṣè ṣé ṣe. So, ó máa wá gbogbo wọn jáde níbi tí wọ́n bá gbé sá pamọ́ sí. Irú eré ìdárayá tí mo mọ̀, tí wọ́n máa ń ṣe ní àdúgbò òun nìyẹn.

Sọ fún wa bí ọ̀rẹ́ ṣe ń yípadà pẹ̀lú ọdún hun. Hmm, sometimes àwọn ọ̀rẹ́ tí mo ní ń pè, àwọn oníkálukú ló ni bukáàta tí, tí, tí wọ́n ń dojú kọ. So ìgbà mìíràn to ba je pé mo ní, àh, mo ní di ìran lọ́wọ ọ̀rẹ́ mi bí owó yá, àwọn, mo, mo ń dojú kọ ìṣòro kan, mo á pe ọ̀rẹ́ mi sọ pé "à jọ́ sọ̀ lè yá mi lówó pé láti fi ṣe nǹkan bayi." Óun náà lè sọ pé "à, hmm, èmi ò ní o." Àwọn, àwọn, so àwọn mí dè, àwọn ọ̀rẹ́ mi wà tó jẹ́ pé, tó jẹ́ ọ̀rẹ́ gidi tó jẹ́ pé wọ́n máa yá ẹ lówó. So, àwọn, ó, mi lè sọ pé ó, ó depend tí a ṣe máa ń ba ara wa lò. So àwọn ọ̀rẹ́ ti mo ni àwọn ọ̀rẹ́ daada ni ànd, ìgbà kugba tí a bá nílò ìran lọ́wọ́ ara wa, a máa ń ṣe fún ara wa. Ẹ̀ṣẹ̀ púpọ̀.

Igbóná jẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ni, tí ọjọ́ tí ótútù bá wà, a máa boil omi, a máa gbomi kaná, a máa pọ̀ tíì. Èyí á sì mú ara wa yá gágá. Ìgbà míràn a máa ń tì gbogbo window, tó jẹ́ pé ah heat ti yàrá yẹn, òru ti yàrá yẹn bá, tó bá, tó bá mú jáde o má jẹ́ kí uhn àn, ó máa jẹ́ ká feel igbóná yẹn ní, ní lésẹ̀ lésẹ̀. E ṣé púpọ̀.

Sọ fún wa nípa ìrìn àjò lọ sílé ní àkókò àjọ̀dún. Hmm, ìgbà tí ẹ ń jáde hmm, ìrìn àjò bí ọ̀nà ṣe ń rí. Hmm, tí a bá lọ sometimes, à, ìgbà mìíràn ọ̀nà yẹn ó lè sún kẹrẹ, fà kẹrẹ, ọkọ̀ lè wà lójú púpọ̀ náà tàbí má ṣe traffic. Ìgbà mìíràn, àh, ọ̀nà yen o ma ja gere. So, ẹ́ ẹni tí ó gba ni. Ko si anybody tí ó ń gba wa. So, hmm taba irin ajo yen o maa nn, e se púpọ̀.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? A, ó ti pẹ́ púpọ̀. But àwọn ọ̀rẹ́ tí mo ní lágbègbè, hm, a máa ń pàdé ra. Ìgbà mìíràn tí mo bá ti ń bọ̀ láti ibi iṣẹ́, a má ń, a máa ń pàdé ra tó jẹ́ pé a máa kí ara wa, a máa yọ̀ mára wa, a máa béèrè nípa iṣẹ́ ara wa àti bí, er, ò, ò, òjò wa ṣe tó ṣe rí. Ó ṣe púpọ̀.

Se o ti lọ sí àgó rí? Ago? Se ago olopa? Hmmm. Èmi ti lọ sí àgó, rí tó bá jẹ pé àgó ọlọ́pàá, ni itúmọ̀ nǹkan tí ẹ ń sọ. Mo ti lọ bẹ̀ láti lọ wo èèyàn mi tí nǹkan ṣẹlẹ̀ sí. Ẹ̀ṣẹ́ púpọ̀.

Báwo ni ọ ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Àkókò iṣẹ́ ọ̀tọ̀, àkókò láti gbé ìgbésí ayé tó dára ọ̀tọ̀. Gbogbo e náà ló ń, lo n ṣiṣẹ́ papọ̀. Ọjọ́ iṣẹ́ èèyàn kì í fi ṣeré, nítorí òun ló máa ń mú owó wọlé wá fún wa láti lè gbé ìgbésí ayé tó dára. So, ojo iṣẹ́ mi, emi o kin fi ṣeré to bá dẹ̀ to àkókò láti lẹ́, gbádùn ara mi ni ìgbésí ayé tó dára. Oko ohun yo si fara han, a si lo. E se púpọ̀.

Sọ fún wa bí ilé ṣe ń lọ nígbà tí iná bá lọ. Uhn ehn, akoko tina ba lo, ehn o to boya yálà ni àárọ̀ ni losan àbí lálẹ́, ehn alẹ́ yen, ka tie so nípa alẹ́ torí àárọ̀ osan emi o ki n fi bẹ́ẹ̀ si ni ah ile boya lálẹ́ ton ba muna lo, ti o ba ti si epo nínú generator a si lo ah rechargeable bulb. Èyí i ló máa ń, aah, tan ìmolẹ̀ sí agbègbè yàrá tí a bá gbé wà. Hmm, kò sí ǹkan pàtó tó máa ń, tó máa ń ṣẹlẹ̀ náà ton bá múna lọ. Tọ́n bá dẹ̀ múná lọ, aah, èyí tó máa, máa wo ǹkan tó ń ṣẹlẹ̀ ní orí ẹ̀rọ ayé lujára ó máa máa ló o lọ títí orun yóò fi dé. Ohun tí ó nira níkan ni wípé kò ní sí. Tó bá yẹ́ pé ìgbà tí ojó ti, aah, ti, tí oru bá mú tí ò sí fan, tí ò sí af afẹ́fẹ́, ehn, nkan tí mo le rí pé ó máa nira ní àkókò, àkókò bẹ́yen. Ẹ ṣé?

So fún wa nípa ijo nii àjọyọ̀ ijó ní àjọyọ̀ èyí tí ó ṣojú mi ọ̀ ni ní ilé ìjọ́sìn tí mo lọ kẹ́yìn. Ẹni tí ó ń jó òní, ẹni tí ó ṣẹ̀e bímo tí wọ́n ṣe ìkómọ ìgbéjáde ọmọ rẹ̀. Ẹni yẹn jó dáadáa, inú ẹbí yẹn sì dùn, ọ̀ko atáyà. Wọ́n jó orin tí wọ́n dẹ̀ kọ ni orin Kristẹni. Orin pé Olúwa ti ṣé, ó ti ṣe yọrí, òní orin tí wọ́n kọ. Wọ́n dẹ̀ ń fi orí balẹ̀, wọ́n dẹ̀ ń yin Olúwa. Baba, baba, baba o baba, ẹ ṣé o baba, ẹ ṣé o baba, awá dúpẹ́ baba. Orin tí wọ́n kọ nìyẹn, tí wọ́n sì ń jó, tí wọ́n sì ń fi orí balẹ̀, tí wọ́n yin Olúwa títí di ago méjìlá ọ̀sán nígbà tí, ìsìn parí. Ẹ ṣé púpọ̀.

Sọ fún wa bí àárọ̀ rẹ ṣe máa ń bẹ̀rẹ̀? Lọ́jọ́ àárọ̀ mi tí mo bá jí, mo máa dúpẹ́ lọ́wọ́ Olúwa fún àánú rẹ̀ tó dúró títí láéláé lórí ayé mi àti ẹbí mi. Ohun àkọ́kọ́ rèé tí èmi máa ń ṣe, mo máa ń dúpẹ́ lọ́wọ́ Olúwa, mo máa ń gbàdúrà. Tí mo bá ti ṣe tán, mo máa múra láti lọ wẹ̀, láti se oúnjẹ àti láti lọ sí ibi iṣẹ́. Ìgbà mélòó ni o gbá? Ìgbà mélo. Àrarọ̀ mi, àrárọ̀ láti ago mẹ́fa tí emi bá ti dídé títí di ago méje àárọ̀. Ìgbà yìí, lèmi máa ń lò láti lè fi ṣe ètò ara mi. Àwọn ẹbí mi ló wà nbẹ̀, ìyàwó àti ọmọ ló wà níbẹ̀. Tajo máa ń ṣe fún wọn tí èmi sì maa jáde lọ sí ibi iṣẹ́. Ẹ̀ṣẹ̀ púpọ̀.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Rárá o, èmi ò kì í wọ ohun ọ̀ṣọ́. Èmi ò fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́. Hmm, ohun ọ̀ṣọ́ kan péré tí mo mọ̀ pé èmi máa ń lò ni aago. Tí a mọ̀ sí wristwatch. Òun nìkan lèmi, òun nìkan ló jẹ́ ohun ọ̀ṣọ́ tí èmi máa ń lò. Hmm, wedding ring mi náà wà níbẹ̀ tí mo dè máa ń lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àwọn nǹkan méjì tí mo mọ̀ tó jẹ́ ohun ọ̀ṣọ́ tí èmi máa ń lò ni ẹṣé púpọ̀.

Ṣàlàyé bí o ṣe ń rìn tàbí ṣe eré ìdárayá lójoojúmọ́, bí ibi tí o ń rìn dé. Ojoojúmọ́ ni emi maa n rin ti mo si maa n fi se ere ìdárayá exercise. Mo ma ń rìn láti ilé tí èmi ń gbé lọ sí ibi tí, àh, ibi iṣẹ́ mi wà. Èyí ilé mi ma fi ṣe, àh, hmm, eré ìdárayá mi. Èyí lè jẹ́ kí ara mi lè máa jí pépé láti lè fi ṣe, àh, iṣẹ́ òòjọ́ mi. Níbo láti ilé dé ibi iṣẹ́, mo máa ń rìn lójoojúmọ́. Ìgbà mí, mo dẹ̀ ma jog láti lè fi keep fit tí màá fi dé ibi iṣẹ́, ibi iṣẹ́ mi. Àwọn nǹkan tí èmi máa ń ṣe wọn ni wọ̀nyí.

Sọ fún wa nípa adire àti aṣọ tí à ń kun hún. Èmi— eléyì o kì n ṣe iṣẹ́ tí èmi máa ń ṣe. But mo máa ń rí àwọn èèyàn tí wọ́n máa ń ṣe iṣẹ́— iṣẹ́ yìí nípa tí adirẹ. Èyí yìí ni àwọn èèyàn mi ní ara Abeokuta, àwọn ló máa ń ṣe aṣọ yìí jù tí a mo si aṣọ adire. Jẹ́ pé wọ́n máa pa láró, won máa mú oríṣiríṣi àwọ̀ jáde. Aṣọ kúnkun, èmi náà sì lòye rẹ̀ díẹ̀ torí mo máa ń wo àwọn tó máa ń hun aṣọ. Jẹ́ pé gbogbo aṣọ tó máa ń kun yìí ó máa dàbí okùn ni. Jẹ́ pé àwọn okùn yẹn ó pọ̀ tan sì máa ma fi igi ju sọ́ọ̀tún, jù ṣóoṣi, ju sọ́ọ̀tún, jù ṣóoṣi tí gbogbo àwọn okùn tí wọ́n tò, tí wọ́n tò tó máa fi parapọ̀ tó máa fi di aṣọ. So tí wọ́n ṣe máa ń ṣe àwọn kini yen, tan ba de ti se tan, wọ́n máa gbé lọ sí ọjà láti lọ tà fún àwọn èèyàn láti ra. Ẹṣẹ́ púpọ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọ̀jà? Uhn àná ni mo sì lọ s'ọjà lánàá láti lọ ra apple àti pear. Mo lọ ra pear àti apple. Mo ra gàárì. Mo dẹ̀ tun ra kini mo ti e rà yẹn, mo ra àgbàdo. So, àná, ọjọ́ àná ni ó kẹ́yìn fún mi tí mo lọ ọjà láti lọ ra àwọn nǹkan tí ẹnú ń jẹ.

Báwo ni o ṣe ń ra ohun lórí ẹ̀rọ ayélujára? Mo má ń ra oríṣiríṣi nǹkan lórí ẹ̀rọ ayélujára. Ohun tí ò ń rà, ohun tí mo dẹ̀ máa ń rà oun ní bíi aṣọ, bàtà lórí Temu, ṣé Temu ni? O, Temu, or Temu app. Mo máa ń lo ìyẹn láti fi ra nǹkan. Mo dẹ̀ máa ń, bí i o ṣe, bí i o ṣe yàn kí wọ́n mú nǹkan oríṣiríṣi nínú, nínú app yẹn, òun ló jẹ́ kí n máa lo ẹ̀rọ ayé-ayélujára tí èmi lè fi ra nkan lórí Temu app. Ohun tí o ṣẹlẹ̀, kò si nǹkan tí o ṣẹlẹ̀, nítorí pé mo, mo ní, mo ní ẹ̀tọ́ sí i.

Sọ fún wa nípa títà ohun lórí ẹ̀rọ ayélujára. Ohun tita o lórí ero ayélujára, o pín si oríṣiríṣi, o pín si oríṣiríṣi, ko si lórí whatsapp. Mo máa ń lò nígbà kan láti lè fi ta àwọn ọjà tí mo ní fún àwọn ènìyàn. Ohun tí mo dẹ̀ máa ń tà gan ni data àbí recharge card àwọn tó bá fẹ́ rà. Mo dẹ̀ máa ń ta bàtà náà àti aṣọ. Àwọn ẹni tí ó ń rà awọ́n to n, àwọn oníbàárà mi ni àwọn tó mọ́ mí. Àwọn ló máa ń ra nǹkan yìí lọ́wọ́ mi bí o ṣe n fi ránṣẹ́ fún. Mò máa ń lo, dispatch rider láti fi lè jẹ́ kó tẹ àwọn oníbàárà mi ní ọwọ́. Eleyi tí ó bá jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n a lè mú ránṣẹ́, tó jẹ́ nǹkan tí a lè send sí wọn, tí a lè fi ránṣẹ́ sí wọn láti orí ẹ̀rọ ayélujára bi káàdì àbí data, a dè máa sẹ yẹn náà.

Sọ fún wa nípa àwọn àmì tí ó wà lábẹ́ àti lórí lẹ́tà, ṣe o n ko wọ́n? Èmi mo n ko lẹ́tà nígbà tí mo ṣi wà ní ilé ìwé. Àwọn àmì tó má n wà lórí àti lábẹ́ lẹ́tà, àmì tó wà lórí lẹ́tà òun ni àmì do-ré, do-ré. Àmì do àti àmì re la má ń já sórí àwọn lẹ́tà kọ̀ọ̀kan or àwọn ọ̀rọ̀ láti lè fi, láti lè fi lè mo iru ọ̀rọ̀ tí ó jẹ́. Lábẹ́ ọ̀ro náà àwọn lẹ́tà tí a mọ̀ sí ẹ, àwọn, àwọn lẹ́tà tí a mọ̀ sí ẹ, òun ni a má ń já sí abẹ lẹ́tà òun àti ọ́. A máa ń já, eleyii ti a mo sí tó ní abẹ ẹ àti tó ní abẹ ọ́. Ohun ti o ṣẹlẹ̀ bí o kò bá kọ wọ́n, n-tí èmi ò bá kọ wọ́n, ọ̀rọ̀ tí èmi fi àwọn àmì ṣe, ẹni tó bá máa kà á kò ní lè mo, kò ní lè ka àwọn ohun tí mo gbé kalẹ̀. So kò sí èmi ò lè ka, èmi ò lè ká nkankan, nítorí pé mo mọ̀ nípa àmì èdè Yorùbá.

Ṣàlàyé ojú ẹni tí o mọ dáadáa, bí i ojú ọ̀gá mi. Mi mọ ojú ọ̀gá mi dáadáa, ó rísọ, ojú rẹ̀ ó fi rẹ̀ rísọ, ọmọ náà ń sọ, ohùn tí ó ọń jù àrà rẹ̀ kò fi bẹ́ẹ̀ mọ́ra púpọ̀, kò fi bẹ́ẹ̀ mọ́ra púpọ̀, kò dẹ́fi bẹ́ẹ̀ lára. Bí o ṣe, bí o ṣe rí bí ó bá rẹ́rìn-ín, tí ó bá dẹ̀ rẹ́rìn-ín, irú rẹ̀ máa ń fi yẹtẹ́.

Báwo ni o ṣe maa n ri dájú pé ọjà rẹ dára? Ọjà tí mo bá ń tà, mo maa mo wipé máa gbìyànjú pé ó dára ju lo láti lè fi tẹ́ àwọn oníbàárà mi lọ́hùn. Èyí ló máa ń mu wọn padà wá láti lè wá ra ọjà mìíràn. Àwọn ọjà mi, mo máa ń ṣe akitiyan rẹ̀ láti le, lè jẹ́ àwọn ọjà gídì ní mo máa ń tà fún àwọn oníbàárà mi.

Báwo ni o ṣe mọ ibi tí ènìyàn ti wá nípa bí a ṣe ń sọ̀rọ̀. Ní àgbègbè tí èmi wà, èmi lè má mọ̀ nípa ọ̀rọ̀ tí ẹni náà sọ tàbí irú ẹni tí ẹni náà jẹ́. Ohun tí ènìyàn bá gbọ́ náà ló máa jẹ́ kí n mọ irú ẹni tí ènìyàn jẹ́, èdè tí ènìyàn ń sọ, àti ọ̀rọ̀ tí ènìyàn ń lò, bíi èdè Yorùbá, Hausa tàbí Igbo. Èyí máa ń mú kí n mọ ibi tí ènìyàn wá. Ṣé o ti ṣàṣìṣe rí rárá? Mi ò tíì ṣàṣìṣe rí o.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀ níbi tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá gbé wà? Ǹnn, mi ò ní nǹkan tí mo lè ṣe. Èmi máa ń ní ìṣòro láti dúró. Dí ìgbà tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ yẹn bá kúrò lójú ọ̀nà.